Ah, erm, ọjà ààbò nígbà tí a bá ń wakọ̀, ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣàkíyèsí torí, torí ìṣẹ̀lẹ̀ burúkú a tó fi pín torí ẹ̀mí. Torí ọjà ààbò ó jẹ́ owú lò kan. Ọjà ààbò jẹ́ ǹkan tí a ṣe sínú ọkọ̀ láti lè dáàbò bo awakọ̀ tàbí olù, olùgbé inú ọkọ̀ àti àwọn èrò. Ẹni tí ó bá ní ọjà ààbò níbi tó jókòó sí, ó nílò láti, láti so ọjà ààbò yẹn torí ewu kéwu kò le ṣẹlẹ̀. Ọlọ́run mọjà rí bí ó ṣe dára. Torí ẹ ni àwọn òyìnbó ṣe fi ọjà ààbò yẹn síbẹ̀, láti lè mú ẹni náà tó o ṣìṣe níbi tó jókòó sí kó mọ̀ jẹ́ pé ó máa forí gbá, ah, ara ọkọ̀ tàbí láti ṣe léṣe ní orí tàbí ara nígbà mìíràn tó sì le fa ikú tàbí àìsàn tó máa lọ gbọ̀ran. Ọjà ààbò jẹ́ ǹkan tí ó dára gan-an, tí kò yẹ kí a máa fi ọwọ́ yẹpẹrẹ mú, tó sì yẹ kí àwọn èèyàn bẹ́ẹ̀ sì máa fi ṣe àmúlò rẹ̀ ní gidigidi gan-an. Torí ẹni àwọn òyìnbó, àwọn orílédé Gẹ̀ẹ́sì tí wọ́n ń ṣe ọkọ̀, tí Ọlọ́run fún ní ìmọ̀ láti ṣe ọkọ̀ fi ọjà ààbò rẹ̀ síbẹ̀, láti lè dáàbò bo àwọn ẹni tí ń wa ọkọ̀ tàbí ẹni tó ń jókòó nínú ọkọ̀ tó sì ń nípa tó ní í ṣe pẹ̀lú ọkọ̀ ìrìnàjò. Ọjà ààbò jẹ́ ǹkan tó dára gan-an tí èmi náà sì máa ń lò gẹ́gẹ́ bí olùdáàbò bo láti lè mú mi dúró ṣiṣẹ́ nítorí ewu kéwu ọ̀nà àbí ìgbòkègbodò àwọn tí ó le ṣẹlẹ̀ tí ó lè fako bá sí ẹ̀mí.

À, oúnjẹ, oúnjẹ jẹ́ ǹkan tí a gbọdọ̀ yànra sí. Oúnjẹ ní fúnni lókun ní sì ń fúnni àgbàrá tó sì ń jẹ́ kí ara máa jí pépé síi. Mo máa ń jẹ oúnjẹ tí mo bá, tó bá kù. Papa julọ boya tí mo bá ṣe oúnjẹ ní àṣálẹ́ tí ó bá ṣé kù tí mo jẹ́ ń bẹ̀, tó bá ṣé kù mo máa jẹẹ́ ní ìjọ́ kejì tàbí nígbà mìíràn. Oúnjẹ jíjẹ jẹ́ ǹkan tí ẹ kò sí àkókò láti máa ṣe, ko problem, tí láti máa fi ètò síi pé ní jíjẹ. Oúnjẹ jíjẹ jẹ́ ǹkan tí ó dára gan-an tí á sì, tí ẹni tó bá mọ ìwúlò rẹ̀ àti ìtọ́jú rẹ̀ yii oo sì ní erè tí ó máa ṣe nínú àgo ara rẹ̀. Oúnjẹ tó bá kù ni mo má, mo máa ń jẹ ìpàpáńjó láwọn oríṣiríṣi oúnjẹ kan bí i àwọn oúnjẹ òkèlè. Èyí tí ó bá kù, mo máa ń jẹ ní ìjọ́ kejì láti lè tún fún ara mi lokun láti má fi owó sọnù.

Ìfẹ́ dára gan, ó dára kí ẹ̀yàn mọ ní ìfẹ́. Tí mo bá dáná tán àbí nígbà mí tí, mo bá ti se oúnjẹ, mo máa ń pín oúnjẹ mi fún àwọn ọ̀rẹ́ àti àwọn tó bá tún wá mi wá. Torí ó dára láti máa pín oúnjẹ fún àwọn èèyàn láti lè fi ìfẹ́ hàn àti ore ọ̀fẹ́ Ọlọ́run hàn. Torí Ọlọ́run ló ní gbogbo ohun tí èèyàn ní. So ní dí eyìí, nítorí náà èèyàn gbọ́dọ̀ máa fi ìmọ́ore hàn àti láti fi ran àwọn èèyàn lọ́wọ́. Ẹni tí oúnjẹ tí ebí bá ń pa ní ẹgbẹ́ mi, gbogbo n tí mo bá ní, mo máa fún un, yálà, owó ni tàbí oúnjẹ ni. Oúnjẹ, mo máa ń fẹ́ràn láti máa pín oúnjẹ mi fún ẹni tí mo mọ̀ àti ẹni tíì mọ́ torí a mọ̀ bí tí èèyàn máa dé lọ́la, omi ṣì lè yàn. So oúnjẹ pínpín, ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe dáradára. Tí mo bá ní ẹni tí ó fẹ́ràn láti jẹ oúnjẹ mi, tí ó kórìíra pé mi ò mọ̀ bó tí ń dáná, mo máa sì, mo máa pín oúnjẹ mi fún ùn láti pe kí òun náà lè jẹ́ un kó fi ǹkan sìkùn.

À, ǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín ǹkan tó pọ̀ nì, ṣùgbọ́n máa dákọ díẹ̀ ni nínú ǹkan tó máa ń mú mi rín ẹ̀rín. À, ẹ̀rín dára púpọ̀, ó máa ń mú yàn, à, kìkì mú yàn ronú ó sì máa ń mú yàn lára dà. Àwọn ǹkan tó máa ń mú mi rẹ́rìn-ín, òun náà ni pé bóyá tí mo bá ń wo bọ́ọ̀lù tàbí tí mo bá ń wo àwọn òṣèré tí wọ́n ṣe comedy tí won mo n pá yàn lẹ́rìn-ín lórí ẹ̀rọ ayélujára tàbí lórí eré orí ìtàgé tàbí lórí television. Àwọn ǹkan tó máa ń mú rẹ́rìn náà kò ju báyen náà lọ torí, à, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ló mú gbogbo yàn rẹ́rìn ṣùgbọ́n, à, ó ní oríṣiríṣi ǹkan tí àwọn ènìyàn máa fi ń rín ẹ̀rín kì ṣe gbogbo ǹkan. Ṣùgbọ́n tèmi o, bí orin tàbí bí àwọn eré orí ìtàgé òun lo mo ń mú mi rẹ́rìn.

Mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀, paapaa julọ tó bá di ọ̀wo alẹ́ tí àwọn ìràwọ̀ bá jáde, tí òṣùmàrè òṣùpá bá jáde àti àwọn ìràwọ̀ náà bá jáde. Mo fẹ́ràn láti máa wò wọ́n, láti máa kà wọ́n, láti máa wò bí iṣẹ́ Ọlọ́run, iṣẹ́ tóbi tó, ó máa ṣe mí n káyefẹ́, bí àwọn ìràwọ̀ yẹn ṣe wà ní òkè tí kò jábọ́ láti ìyè jọ́ yí, tí wọ́n sì wà n bẹ̀ tí wọ́n sì ń fògo fún Ọlọ́run Elédùmarè. Ó ní àsìkò tí wọ́n máa ń jáde, wọ́n e kí ń sábà jáde. Ṣùgbọ́n tó bá ti di alẹ́ tí òṣùpá bá ti mọ́lẹ̀, ìgbàẹn ni àwọn ìràwọ̀ yẹn máa jáde tí ò sì máa n ṣe mí káyefi pé títóbi ni Ọlọ́run Elédùmarè fún oore ọ̀fẹ́ rẹ̀ àti agbára rẹ̀, èyí tó fi dá ilẹ̀ ayé àti ài ńipẹ́ kun. Sí ìràwọ̀ náà sì jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí ó dá tí ó sì dá dáradára. Ìràwọ̀ pọ̀ gan lórí òkè ní ojú sánmo. Èyí tí ẹ̀eyan bá lè wò tán ni ìràwọ̀ dára púpọ̀

Kí ni mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Kí ni ènìyàn máa ń ṣe? Àwọn nǹkan tí mo máa ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan ni pé tí mo bá ti kọ́kọ́ jí ní òwúrọ̀, màá fi ọpẹ́ fún Ọlọ́run tó dá mi, èyí tó fún mi ní òrè ọ̀fẹ́ láti lè jí ni ojo keji. Tí mo bá gbá adura tàn, mo máa bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ òjọ́ mi bíi kí n gbálẹ̀, kí n tún inú ilé mi ṣe, kí n ṣe fọ gbogbo àwọn abọ́ tó bá dòtí, kí inú ilé mi kó mọ́ tónítóní. Lẹ́yìn tí mo bá ṣe gbo gbo èleyii tán, mo máa dáná èyí ti aye rẹ bá yọ, then mo máa lọ wẹ̀ láti múra ibi iṣẹ́ ọjọ́

Kí ni àwọn ǹkan tí mo fẹ́ràn lórí pizza? Àwọn ǹkan tí mo fẹ́ràn lórí pizza, ó jẹ́ ǹkan tí àwọn ǹkan lórí dòdò sí a fi sí orí pizza. Mi ò fi bẹ́ẹ̀ mọ orúkọ rẹ̀ ṣùgbọ́n mo mọ̀ pé àwọn ǹkan kan wà tó wà ní orí pizza tí ẹni bá ṣe ra pizza, tí ẹni bá fẹ́ àti ra ó ṣe wọn tó. Teeyan sì ṣe, ó ní àwọn nnkankan tí wọ́n fi sí orí rẹ̀ láti lè mú kí ó dùn, láti lè mú kí, keeyan si lè padà wá láti wá ra sí láti wá jẹ́ sí nígbà mìíràn. Pizza jẹ́ ǹkan tí ó dára tí a sì gbọdọ̀, a sì gbọdọ̀ fi ojú tẹ́ńbẹ́lú nínú àwọn oúnjẹ kéékèèké tí a lè tà mọ́ sì snacks tí a lè jẹ́.

Ṣé mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀? Àì, ìbéèrè yìí jẹ́ ìbéèrè kan tí mo máa dáhùn gidigidi torí àwọn awakọ̀ ní orílẹ̀ èdè tí mo wà yìí, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Èkó tí mo wà yìí, èèyàn gbọ́dọ̀ bínú sí wọn, èèyàn sì gbọ́dọ̀ faraya tí wọ́n bá wa ìwàkùwà torí ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ọkọ̀ wà kan máa ń lọ pà yàn sí ibi tí kò dára ke èèyàn máa ń lọ dára rẹ̀ lẹ́bi. Ifọ̀ kan balẹ̀ ni ìgbìmọ̀ tí wọ́n fi ń wa ọkọ̀. Ṣùgbọ́n nígbà mìíràn tí a bá rí dírẹ́bà tí kò bá mọ ọkọ̀ wà, a máa pariwo mọ́, gẹ́gẹ́ bí èmi ò sì máa ń ṣe nígbà míì. Mo rántí ọjọ́ kan tí mò ń lọ sí ọjà, mo wọ ọkọ̀, dírẹ́bà kò-- ó mọ ọkọ̀ wà ṣùgbọ́n ọkọ̀ rẹ̀ kò ní-- kò dára tó. Mo sì ń kánjú, mo sì nílò láti dé ibi tí mò ń lọ kí n lè ba pàdé ẹni tí mo fẹ́ lọ pàdé. Ṣùgbọ́n ọkọ̀ tí à ń wi yìí ń ṣe lón rìn bí igbin, inú ń bínú mi gidigidi, mọ òfin sì faraya. Àdíjọ́ náà mo ti máa ń ṣọ́ ọkọ̀ láti wọ̀.

Àkókò ọdún wo lo fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni àkókò ìgbà ọdún Kérésìmesì tí àwọn èèyàn máa wá sílé láti ibi gbogbo, tí ilé máa pé jọ, tí oríṣìíríṣìí nǹkan sì máa wà nílẹ̀ gẹ́gẹ́ bí oúnjẹ àti àwọn ọtí ẹlẹ́rìndòdò, àwọn tó wọ́n sí rírà wọ́n ti pẹ́ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa rírà wọ́n pẹ̀lú dúnu áti ayọ̀. Oríṣìíríṣìí àwọn eré àti àwọn ìpàrẹ́nì lẹ́nu àwọn òǹṣẹ̀ ní àkókò ọdún. Nítorí náà, ọdún Kérésìmesì da ọdún kan tí ó dára gan, tí mo sì máa ń fẹ́ kí ó bá mi ní ìpínlẹ̀ ìlú tí wọ́n ti bá mi, tí wọ́n ti bí mi, tàbí ibi tí àwọn ọ̀rẹ́ àti àwọn olóunjẹ́ wọn máa wà. Mo nífẹ̀ẹ́ ọdún Kérésìmesì gan torí ọdún tó lárinrin ni.

Ṣé mo ní aṣọ tuntun, aṣọ tuntun, òtútù? Mo ní aṣọ òtútù èyí tí mo máa ń wọ, èyí tí àwọn ẹlẹ́yìnbo ń pè ní cardigan. Bí òtútù bá mú gẹ́gẹ́ bí ọyẹ́ bá mú, bá ń fẹ́ ní àsìkò tí a wà yìí, ẹyẹ ọyẹ́ ń fẹ́. Mo ní aṣọ òtútù láti dùn bá òtútù náà, tí kò ní jẹ́ kí òtútù kó rọ̀ sí mi ní àyà torí àsìkò tí a wà yìí, àsìkò ọyẹ́ ni. Àwọn oríṣiríṣi orílẹ̀-èdè bíi Russia, àwọn náà wọ́n ní ìdojúkọ afẹ́fẹ́ ọyẹ́ ní wákàtí ọwọ̀ yìí. Sugbọn, ìlú wa Nàìjíríà dára púpọ̀, ṣùgbọ́n bó ṣe dára tó bẹ́ẹ̀ sì ni ọyẹ́ náà ń fẹ́ díẹ̀díẹ̀.

Mo máa ń kojú ìdènà ọkọ̀. Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí a gbọdọ̀ fi ojú tẹ́mbẹ́lú tori ọkọ̀, jẹ́ ǹkan tí ó lè ṣe ìfikúpani àtúnṣe lému kí ènìyàn farapa tàbí kí ènìyàn ba ara rẹ̀ níbi tí ó dára. Nítorí èyí, ìfùnna ọkọ̀ yìí ni tí mo sì máa ń dojú kọ ìfùnna ọkọ̀. Ó jẹ́ ǹkan tí mi ò kí ń mu ìṣòro, tí mo sì máa ń fi gbà ara láti lè dáhùn sí àwọn ìbéèrè tàbí ohun lọ́nà kan ọjọ́ kan tí mo mọ̀ pé ó lè mú àkóbá àti ìfàpa, ìfẹpa lara wá tí mi ò bá sọ̀rọ̀ sí i. Mo jẹ́ ǹkan tí mo máa ń ṣe àkíyèsí àwọn ọkọ̀ dáradára, pàápàá jùlọ àwọn dírẹ́bà tí wọ́n bá mọ ọkọ̀ wá àti àwọn tí wọ́n bá mọ òfin tó bá ní ojú pópó. Mo máa ń gbéra mi sí ipò pé èmi gangan mi ò mọ̀ kankan. Nítorí ìdí èyí, mo máa ń fi àyè sílẹ̀ láti mọ̀ láti lè kojú ìdánra ọkọ̀.

Owó, owó jẹ́ ǹkan tí a gbọdọ̀ fi ọwọ́, tí a gbọdọ̀ fi ọwọ́ yẹpẹrẹ mú torí owó jẹ́ ǹkan tí èèyàn gbọdọ̀ ní láti lè gbé ìgbe-ayé tó rọrùn. Ọ̀nà tí mo máa ń gbà láti lè gba owó lọ́wọ́ àwọn ènìyàn ni í pé nípasẹ̀ business, nípasẹ̀ káràkátà tí mo bá ṣe. Mo ń gba owó lọ́wọ́ èèyàn nípasẹ̀ transfer tàbí báǹkì tàbí cash tàbí nípasẹ̀ receipt tí a mọ̀ sí ti ọlọ́wọ́ dé. Mo máa ń ṣọ́ra gidigidi gan torí ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló dakùn dé’lẹ̀ a mọ̀ ító ní nú. Mo máa ń fi oye gbé ọ̀rọ̀ mi, mo máa ń fi ọ̀rọ̀ gbé, mo yẹ mó ń fi ọ̀rọ̀, òye gbé ọ̀rọ̀ mi láti lè ṣe gbogbo ǹkan mi dáradára láti lè mọ kí owó mi kó má a rí jẹ. Nídí ẹyìí báǹkì n mo fẹ́ràn láti máa lò dáradára.

Ẹranko ọ̀sìn, mo ní ẹranko ọ̀sìn èyí tí mo mọ̀, tí mo nífẹ̀ẹ́ láti máa sin, tí mo sì máa ń fún ní oúnjẹ. Mo ní ewúrẹ́, mo sì ní àwọn ẹlẹ́dẹ̀ tí mò ń sin, tí mò ń dá. À, mo ní ewúrẹ́ tí kò gá tí kò pọ̀, ṣùgbọ́n mo ní àwọn ẹlẹ́dẹ̀ tó tóbi mẹ́wàá tí mò ń sin, tí wọ́n sì ń, wọ́n sì ń bímọ tán sì ń rẹ́ṣì, tán sì ń jẹun, tí mò sì ń fi owó wọn láti lè ṣe ohun kan pẹ̀lú, à, ìgbési ayé mi. Elẹ́dẹ̀ ohun ọ̀sìn ẹlẹ́dẹ̀ jẹ́ nkán tí ó mú owó wọlé tí kò sì gùn pá tí kò sì ní inilára. Ní fún dí ẹ̀yí, mo ní nǹkan ọ̀sìn ẹlẹ́dẹ̀ àti ewúrẹ́.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀, báwo ni ẹ ṣe máa ń jí ní òwúrọ̀? À tí mo bá jí ní òwúrọ̀, mo ma gbàdúrà, mo ma fọpẹ́ fún Ọlọ́run tó dá mi, Ọlọ́run tó mú mi rí ọjọ́, ọjọ́ náà torí kì í ṣe agbára mi ni mo fi rí ọjọ́ náà. Tí mo bá ti wá jítán, tí mo kúrò lórí ibùsùn mi, mo máa ṣàdúrà sí Ọlọ́run à tó fún mi lóre ọ̀fẹ́ láti wà láàyè àti wà láyé. Mo máa wá ṣe gbogbo ohun tó yẹ kí n ṣe kí n tó múra b'iṣẹ́. Tó bá yẹ kí n dáná, mo máa dáná ǹkan tí mo máa jẹ kí n tó lọ sí ibi iṣẹ́, mo sì máa jẹun. Mo sì máa fún ògo fún Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún mi láti wà láàyè.

À, ìkíni, ìkíni jẹ́ ǹkan tí a lè fi ọwọ́ yẹpẹrẹ mú nílẹ̀ káàro òjiri. Lórí fóònù mi tí ènìyàn bá pè mi, mo máa tan ìféni sílẹ̀ mo sì máa ń kí ẹni náà dé dáradára. Pápàjulọ, tí ènìyàn bá pè lórí fóònù mi àwọn orin máa jáde wá tí a mọ̀ sí ringtone tó sì máa kí ẹni náà tó sì máa ṣe gẹ́gẹ́ bí, à, àpọ̀ ọ̀rọ̀ àkọ́kọ́ sọ tí a mọ̀ sí ringtone, à, àti, ehm, call out tune sí ẹni tí ó bá pè mi. Mo jẹ́ eǹikan tí mo nífẹ̀ẹ́ rẹ̀ gidi gan, tí mo sì máa ń fi gbogbo tara tara fi sí i nítorí pé ẹni ọ̀wọ̀ ni mí.

Eré ìdárayá wo, eré ìdárayá wo ni mo fẹ́ràn jùlọ? Háà! Eré ìdárayá tí mo fẹ́ràn jùlọ ọ́un náà ni bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ bọ́ọ̀lù gan an tí mo sì gba bọ́ọ̀lù fún ìgbà díẹ̀, ṣùgbọ́n orí ò ní kí a fi bọ́ọ̀lù gbígbá láti fi jẹun. Mo sì máa nífẹ̀ẹ́ láti máa wo ibi tó máa ti ń gba bọ́ọ̀lù tàbí nínú fídíì tí wọ́n sún mọ́ mi tàbí orí tẹlifíṣàn tàbí láti gbọ́ ìròyìn bọ́ọ̀lù lórí ẹ̀rọ asọ̀rọ̀mágbèsì tí a mọ̀ sí rédíò. Bọ́ọ̀lù jẹ́ ǹkan tí ó dára púpọ̀ tí mo sì fẹ́ràn láti máa wo èmi náà sì mọ gbá bọ́ọ̀lù ṣùgbọ́n a kò rọni láti gbá bọ́ọ̀lù jẹ̀un wọ́n. Mo ò nífẹ̀ẹ́ bọ́ọ̀lù gidi tí máa sì fẹ́ kí ọmọ tí mo bá bí kí òun náà bẹ̀rẹ̀ sí ní gba bọ́ọ̀lù kó sì mọ̀ kó sì di ẹni nlá nípa eṣẹ bọ́ọ̀lù gbígbá.

Orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ jẹ́ orúkọ kan tí wọ́n fi máa ń dá ènìyàn mọ̀. O lè jẹ́ nípasẹ̀ ọ̀rọ̀ t'eeyàn máa ń tẹnu mọ́, tàbí nípasẹ̀ orúkọ èyàn, tàbí nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ kan, ìṣẹ̀lẹ̀ kan àbí méjì. Ẹ mi náà jẹ́ ǹkan tí mo ní orúkọ ìnagijẹ. Orúkọ ìnagijẹ mi jẹ́ J àti J. Torí pé orúkọ mi àti orúkọ bàbá mi ó jẹ́ Johnson, ó jẹ́, ó bẹ̀rẹ̀ pẹ̀lú J àti J. Ní di ẹyì, àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pè mí ní JJ. Orúkọ yìí jẹ́ orúkọ kan pàtàkì tí mọ́n múnú mi dùn tí àwọn èyàn bá ti pè mí. Torí JJ jẹ́ o ò-- ẹni tí ó mọ̀ bọ́ọ̀lù gbá ti ogo rẹ̀ sì tàn káàkiri ayé. Mo nífẹ̀ẹ́ bọ́ọ̀lù gan, torí ẹ ni mo fi máa ń dùn tán bá ti pè mí ní, inú mi máa ń dùn tán bá pè mí ní orúkọ ìnagijẹ yìí. Torí orúkọ ìnagijẹ yì jẹ́ orúkọ kan tí aa gbọ́dọ̀ tí ó máa ń mú ènìyàn dùn tí ó sì máa ń mú ayọ̀ fún ẹni náà.

Ẹti igbó, irú etí igbó wo ni mo máa ń lọ? Eti igbó tí kò lọ jìnà, tí kò sì jìn, tí kò sì àwọn nǹkan bíi ẹranko tó lè mú àkóbá tàbí tó lè mú ẹ̀mí kúrú, tó lè ba ìjàǹbá sí ago ara mi lọ. Mo máa ń lọ sí etí igbó ibi tí a ti máa rí àwọn, àwọn ẹranko kéékèèké bíi òkété tàbí àwọn, àwọn ẹlẹ́rìí àti àwọn nǹkan kan mìí pa tí a sì máa fi dáná tàbí bí àti ìjẹ́tínú wa sì máa dùn pé a ti ṣòkòó dẹ̀ lọ. Kì í ṣe àwọn igbó tó jìnà tàbí tó, tó ga jù tí a fi lè rí ẹranko tó máa ṣiwa bá ṣubọṣu. Ṣùgbọ́n àwọn etí igbó kéékèèké kan tí àwọn ohun kékeré tí a mọ̀ sí, tí a mọ̀ sí eku ilé, eku inú igbó tí a mọ̀ sí òkété àti àwọn oríṣìíríṣìí ohun mìíràn wà. Àwọn ibi tí mo máa ń lọ nìyén.